Ìgbà wo ni o keyin lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ ó jẹ́ ǹkan tó jẹ́ pé kò sí lára ibi tí mo máa ń lọ torí pé kí ni èmi e sábà jẹun nítà. Mo prefer kí n jẹ nínú ilé torí pé kí ni ìwọ ló mọ ń tọ́ se, ìwọ ló mọ̀ ohun to fi sè, iwọ́ ló mọ̀ bó se dàa tó. Ìgbà to bá lọ ilé oúnjẹ, wọ́n sè oúnjẹ ni inú ìmọ́tótó ni, keise inú ìmọ́tótó ọ̀ lé mo.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ó jẹ́ èdè méjì; èdè lárúbáwá àti èdè àwọn Spanish. Kódà mo sè download àwọn kántán nínú àì èdè lárúbáwá torí pé kí ni kí kó èdè lárúbáwá ó wúlò fún mi púpọ̀. Ìjo tín bá travel tín bá lọ sí ààrin wọn, maá le sọ èdè láìṣe pé máa ma wo pie bí ọ̀bọ tó ṣẹ̀ jáde látokò.

Báwo ni tábìlì ibi iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì ibi iṣẹ́ mi ó rí bí i tábìlì gbogbo ọ́fíìsì ṣe maa n rí. Ṣùgbọ́n tó wà níbẹ̀ ni pé àwọn ò ṣábà lò torí pé kíni fíìlì là wá ti ń ṣiṣẹ́ lẹ́ẹ̀ka máa jẹ ń bẹ, ká kó o sórí rẹ̀ ká kó báàgì sórí rẹ̀ tán sẹ́nu. Laptop gan àbí lágb'ẹ́sí bẹ́ẹ̀ torí pé kíni ọ́fíìsì ni ṣe ọ́fíìsì tẹ́lẹ̀ fíìlì bá wọ́n, wọ́n á jìnkan lọ.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà gígàn, àmọ́ nígbà mi ni. Fìlà tí mo ti máa ń wọ jù náà ni fìlà tí wọ́n ń pe ni fìlà Hausa. Fìlà Yorùbá wà, fèsì káàbù náà wà, àwọn íbò náà sì wà gbogbo e, àmọ́ èyí tí mo máa ń wọ jù náà ni fìlà Hausa torí pé kíini ló mátch. Ọjọ́ Jímọ̀, Jímọ̀ sì ni mo máa wọ ohun náà kì í ṣe pé ójojumo. Ti bá ni maa n wo lojojumo, wahala fe wa.

Ṣé o fẹ́ràn jíjó? Èmi kò fẹ́ràn jíjó torí pé kí n jíjó ò sì lára nǹkan tó ń jẹ́ pé òun wu èmi. Àti jó òun kò jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó wá ṣe pàtàkì ní ọ̀dọ̀ tèmi. Ṣùgbọ́n àwọn èèyàn láìkí jíjó, bó o bá sì ní ìwọ è é jó ní i sin, wọ́n o mọ̀ wò ọ́ pé irú èèyàn wo ni ọ́, oko wo lọ ti wá. Àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ nítorí pé kí n mí kò san àfààní púpọ̀ nínú pé kí èèyàn máa jó nígbì tí ì ṣe pé inú rẹ̀ ń dùn.

Ṣé o maa n rántí àalà rẹ? Àlà ń gbà mí, mọ maa n rántí n gbàmí mì o si n rantì. Nítorí àlà jẹ nǹkan tó jẹ pé ó jẹ nǹkan tó jẹ nǹkan kayéfi To bá ṣe pé nǹkan tó dá nínú àlà kò dá ọ̀pọ̀lọ̀pọ̀ igbà mo maa n gbàgbe ni. Èyí tí ó wá sì dá na mọ́ maa n rántí pé nǹkan ṣẹlẹ̀ amọ́ mi o rántì pé bóṣe ṣẹlẹ̀ re.

Kíni ó máa ń ṣe nígbà tí ó bá dúró de nkan? Nígbà tí n bá dúró dí ǹkan, èmi máa ń ṣe àkórí ni. Suru ló gbà, ọwọ́ lọ́wọ́ bá suru yọ fẹ́ẹ̀ ṣẹńkan, ọlá gbára. Tọ̀yọ́ yàn mí pé, "tọ́ fẹ́ẹ̀ ṣẹńkan kò mọ ṣíṣe." Suru mi wọ́n fún lára mi lẹ́mi ni, màá sì máa wo bó ni kí èélú wa ṣe bó ni àwọn mìíràn tí wọ́n fẹ́ gbé gbà kí ó lè pé ìbáraẹngba tí ó mọ́ fẹ́ ṣíṣe.

Nígbà wo ni o máa ń fọ aṣọ rẹ? Aṣọ, ìgbà tí èmi máa ń fọ aṣọ náà ni ìrọ̀lẹ́ torí pé kí ni à ìrọ̀lẹ́ máa ń ní òjò tí ọ̀sẹ̀ ń parí torí pé kí ni ìgbà tí mo ráyè mi, tí mi bà tí ráyè mi sábà fọ aṣọ torí pé fí fọ aṣọ jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó jẹ́ pé ó máa sa kó sì gbẹ́ kó tó kuro níbi.

Ṣé o mọ̀ n pa owó pamọ́? Ehn, mo mọ̀ fi owó pamọ́ níntó ṣẹlẹ̀ nipé bí ẹ̀yàn o bà fi owó pamọ́ ní àsìkò tí a wà yìí, yóò kàn ìyà lẹ́nu pé torí wọn kan fílẹ̀ láì ní one naira lọ́wọ́ àmọ́ tí ẹ̀yin bá ní owó tó ń fi pamọ́ tọ, àranlọwo ṣe gbogbo àwọn nǹkan tí ó bá ní à àti ṣe. Fi fowó pamọ́ o wúlò púpọ̀ especially fún ẹ ni tó bá ti ẹ ń gba salary.